Rárá, mi ò tíì lé ẹnìkankan kúrò ní isẹ́ mi nítorí pé gbogbo awọ́n tí ó ń bá mi ṣiṣẹ́ ni óri wọn pé dáradára. Èyí sì jẹ́ kí mú, èyí sì jẹ́ kí ẹ ní gbogbo wọn nínú isẹ́ mi, gbogbo wọn lóò sì wà ní ọ̀dọ̀ mi. Rárá, mi ò tí lè ẹni kan kúrò ní isẹ́ mi.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo ti mo ríran dáradára. Kò sí nǹkan kan tó ṣe ojú mi, bẹ́ẹ̀ni ojú mi mi dáradára. Mo ṣì lè ríran dáradára. Bẹ́ẹ̀ni ojú mi dára, mo lè ríran dáradára.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ mi. Nígbà gbogbo tí nǹkan bá dojú rú fún mi, bẹ́ẹ̀ ni mo máa ń béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Mo máa ń béèrè lọ́wọ́ wọn dáradára nígbà gbogbo.

Mo fẹ́ran ìpàdé lórí fóònù mi nítorí wípé mi o nílò láti jáde lọ ṣe ìpàdé. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran láti ṣe ìpàdé lórí fóònù mi, bẹ́ẹ̀ ni, mo fẹ́ran rẹ̀ gidi. Èyí jẹ́ kí ní ìfọ̀kànbalẹ̀ tí m bá ti ń ṣe ìpàdé lórí fóònù mi, bẹ́ẹ̀ ni mo ń ṣe ìpàdé lórí fóònù mi.

Bí ọdún kan sẹ́yìn ni mo kẹ́yìn sunkún nítorí pé mo ṣubú mo ní ìjàmbá ọko. Bẹ́ẹ̀ni, ìdí nìyẹn tí mo sunkún. Mo kẹ́yìn sunkún ní ọdún tó kọjá. Bẹ́ẹ̀ni, mo sunkún.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ni wípé pizza máa ń fa dáradára, ó sì dùn. Pizza gbà tí ó gbóná ni mo fẹ́ràn pizza dáradára. Mo fẹ́ràn pizza ní ìgbà tí ó bá gbóná. Mo fẹ́ràn pizza nígbà tí mo bá ń jẹ ẹ́ bó ṣe ń dùn si ni mo fẹ́ràn. Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ni ó ń wá láti wá gbé mi. Àwọn ènìyàn pọ̀, bẹ́ẹ̀ ni mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Mo ní ìforúkọ sílẹ̀ tí ó pọ̀ láti bẹ̀rẹ̀ ní ilé ìdárayá.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ni wípé, mo máa ń kọ́ wòye dáradára láti ọ̀dọ̀ wọn bí ìhùwàsí wọn ṣe rí. Elékìjì, mo máa ń ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti bá wọn ṣiṣẹ́. Mo máa bá àwọn tí àwọn ẹlẹgbẹ́ mi ń ṣiṣẹ́ nítorí àwọn tí ó máa ń ní igun dáradára ni mo máa bá ń ṣe ìṣe. Mo máa bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ fún èyí tó bá ní ọpọlọ pípé.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ni, mo máa ń ní àwọn ẹrù méjì péré ni mo máa ń ṣe àkópọ̀ fún ìrìn, fún ìrìnàjò. Àwọn aṣọ mi síbi kan, àwọn ohun kan ìpara mi síbi kan. Bí mo ṣe máa ń kó àkópọ̀ fún ìrìnàjò niyen, mo máa ń gbáradì gidi nígbà tí mo bá rin ìrìnàjò.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni, ni wí, mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nígbà tí a bá ní àṣeyẹ pàpọ̀. Mo máa ní àkókò, mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nígbà tí a bá ní Kérésìmesì ṣe àbí ọdún tuntun. Bí mo ṣe máa ń lo àkókò mi nìyẹn. Mo máa ń lo àkókò mi dáradára pẹ̀lú àwọn ẹbí mi ní ìgbà tí gbogbo nǹkan bá rọrùn, tí gbogbo ojúlùmọ̀ bá péjọ láti ṣe àjọyọ̀ wejẹ wẹmu.

Ní ìgbà tí mo bá n ra ẹ̀rọ ayárabíàṣà tuntun ni, ní ọjọ tí mo bá owó mi bá ti pé jọ, ìgbà náà ni mo máa n ra ẹ̀rọ ayárabíàṣà. Mo máa ra ayárabíàṣà ní ìgbà tí owó mi bá ti pé dáradára, mo sì máa n ra, èyí sì máa n wáyé ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ a sì máa máradán. Ọ̀gẹ̀dẹ̀ ní pirotẹ́ẹ̀nì lára èyí tí ó máa ń jẹ́ kí ara eeyàn jọlọ. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni mo fẹ́ràn jù lọ ní gbogbo oúnjẹ, mo sì fẹ́ràn ẹ̀wà pẹ̀lú náà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà òyìnbó àti wine. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Wáìnì àti àkàrà òyìnbó ni mo fẹ́ràn jù lọ tí ó jẹ́ oúnjẹ àkàrà.

Ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi kò lóǹkà, ṣùgbọ́n mo máa ní ìgbà márùn-ún ni mo ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Bẹ́ẹ̀ ni, ìgbà márùn-ún ni mo máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́ tí mo bá tí jíí bẹ́ẹ̀ ni.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ojò bá rọ̀ ni, mo máa fẹ́ràn láti wo sinimá àgbéléwò. Mo máa fẹ́ràn láti máa tẹ́ ẹ̀rọ tó wà lọ́wọ́ mi. Mo sì fẹ́ràn láti máa mú kọfí nígbà tí ojò bá rọ̀. Nígbà tí ojò bá rọ̀, mo fẹ́ràn láti máa sùn.

Bí mo ṣe máa mú àwọn èrò tuntun wá níyìí, ó máa, mo máa ní ìwà ìronú jinlẹ̀ láti máa bèrè àwọn ìbéèrè kankan tí ó ṣókùnkùn. Mo dẹ̀, máa ronú gidi láti mú èrò tuntun wá nípa àwọn nǹkan tí mo bá ti kà ní orí Internet Mo sì máa ní ọgbọ́n láti òkè ọ̀rọ̀ ìwà láti ọ̀dọ̀ Ọlọ́run láti ní ìbáṣepọ̀ àti ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀. Mo sì ní mi ò.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ ni, mo máa ń fi ara balẹ̀ láti dojú kọ àwọn ìṣòro ní ìṣe ìṣẹ̀sẹ̀ n tẹ́lẹ̀, ìṣẹ̀sẹ̀ n tẹ́lẹ̀. Mo tún máa ń wo eléyìí tí ó le jù, mo máa ń fi ọkàn sí eléyìí tí ó le jù láti ṣe dáradára. Mo tún máa ń bèerè ìbéèrè dáradára lọ́wọ́ àwọn, àwọn tajọ ń ṣe iṣẹ́.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ ni wípé mo máa ń, mo máa ń rẹ́rìn-ín dáradára sí wọn, mo máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi já geere sí wọn láti bá wọn sọ ọ̀rọ̀ òtítọ́. Mo sì máa ń bèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn láti ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú wọn. Mo mọ̀, mo, mo sì ní, mo sì ní.

Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni orin. Orin mo máa ń gbọ́ ju orin Krìstẹ́nì ni mo máa ń gbọ́ ju nígbà tí mo bá ti wà nínú ọkọ̀. Mo máa ń gbọ́ orin Krìstẹ́nì dáradára nínú ọkọ̀ nígbàkigbà tí mo bá ti wà nínú ọkọ̀.

Mo máa ń fọ ọkọ̀ mi nígbà tí mo bá ti dé láti ibi iṣẹ́. Mo máa ń fọ ní agogo mẹ́jọ àbọ̀ ni mo máa ń fọ ọkọ̀ náà. Mo máa ń fọ ọkọ̀ yìí tónítóní.

Ìlara ìpolówó mi ni mo máa ní ìtumọ̀ sí ìfojúsùn mi dáradára. Ídí ni kí ni mo fẹ́ fi yọrí lẹ́yìn gbá ti mo bá polówó. Mo sì máa ní àwọn ènìyàn tí mo fẹ́ dojú kọ ní gbá ti máa ní ìlara ìpolówó. Kí ni mo fẹ́ àwọn ènìyàn tó ṣe pàtàkì jù láti fi wípé ìpolówó yi dè ọ̀dọ̀ wọn. Ìkẹta ni.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni, ni tí iṣẹ́ bá ti pọ̀ jù ní orí, ní ọwọ́ mi, èyí máa ń jẹ́ kí ìdojúkọ wáyé gidi. Tí ìsọ̀rọ̀ ìwé rò bá ti wà láàárín, tí ó bá ti sí ìsọ̀rọ̀ ìwé rò láàárín ìwọ àti ọ̀wọ́ alábàáṣe rẹ, èyí máa ń jẹ́ kí ìdojúkọ wáyé. A ti wí pé tí ó bá ti sí.

Orin tí mo fẹ́ràn jù lọ ni orin Fẹlá Kútì ni mo shi níìfẹ́ sí ju lọ ní gbogbo àwọn orin. Bẹ́ẹ̀ ni orin Fẹlá Kútì ni mo ní ìfẹ́ sí ju ní gbogbo àwọn orin, èyí mo sì fẹ́ràn jù dáadáa.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti lọ sí ilé, láti lọ sinmi dáradára àti wípé kì í fọ àwọn aṣọ mi. Ǹkan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ nìyẹn. Bakan náà mo máa ń lọ sí ọjà lọ ra àwọn oríṣiríṣi nǹkan jíjẹ àti mímu ni mo máa ń rà. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tí mo máa rà ní ìparí ọ̀sẹ̀ nìyẹn.

Oṣù tí wón bí mi ni oṣù Ògùdù, èyí tí wón pè ní June. Oṣù Ògùdù ni wón bí mi sí ilé ayé, bẹ́ẹ̀ ni oṣù Ògùdù ni wón bí mi, bẹ́ẹ̀ ni ó dá mi lójú wípé oṣù Ògùdù.

Oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni ẹ̀wà àti bugàn àti búrẹ́dì. Ẹ̀wà àti búrẹ́dì ni mo máa ń jẹ ní òwúrọ̀. Bẹ́ẹ̀ ni, oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ nìyẹn, ẹ̀wà àti búrẹ́dì.

Bẹ́ẹ̀ni nǹkan dáradára ni. Mo fẹ́ràn láti máa yìn ni láti máa rin òkè. Èyí a sì máa jẹ́ kí n rí gbogbo nǹkan dáradára èyí tí Ọlọ́run dá. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ẹ́ lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀ láti máa rin òkè nítorí pé mo ní ìfẹ́ sí i.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ń fọ́ mi dáadáa tí nbá ti ṣe iṣẹ́ tí ó lágbára jù mí lọ. Bẹ́ẹ̀ ni, mo máa ní ẹ̀yìn máa ń fọ́ mi gidi tó jẹ tó tilẹ̀ jẹ wípé mi ò ní lè dìde láti ṣe ǹkan kan, bẹ́ẹ̀ni ẹ̀yìn máa ń fọ́ mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ní ìpópónà. Èyí á sì máa jẹ́ kí n ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí ó wà ní ìpópónà. Mo fẹ́ràn láti ra oúnjẹ ní ìpópónà torí oúnjẹ wọn máa ń dùn yàtọ̀. Èyí á sì máa jẹ́ kí n ní ìfẹ́ sí oúnjẹ ìpópónà dáadáa.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni láti máa wẹ̀ nínú òjò nígbà tí òjò bá yọ̀, láti máa sa ìgbín inú oko. Mo fẹ́ràn rẹ̀ àwọn ìrántí ọmọdé mi láti máa gbá táyà ní ò ní òpópónà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn gidigidi. Èyí a sì jẹ́ kí ní, èyí a sì jẹ́ kí gbogbo rikiriki arami o dìde nígbà tí mo bá ń gbọ́, tí mo bá ń gbọ́ àlọ́ apanilẹ́rìn, èyí a sì máa pa mí lẹ́rìn gidigidi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń pa owó pamọ́ láti rí dájú wípé mo fi ṣe nǹkan gidi. Bẹ́ẹ̀ ni, mo ní ìfẹ́ sí láti pa owó pamọ́, èyí a sì jẹ́ kí ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí gbogbo ǹkan bá dojú rú. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó pamọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣepọ̀ mi. Ìdí ni wípé mo fẹ́ mọ̀ bí inú wọn ṣe dun sí, mo fẹ́ mọ̀ bí wón ṣe ní agbára sí. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àwọn, màá ń ṣe ìwádìí àwọn alábáṣepọ̀ mi dáradára láti mọ ènìyàn tí wón jẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà, èyí tí ó jẹ́ ǹkan pàtàkì láti fi dáàbò bo ààbò kọ̀ǹpútà mi. Èyí tí ó jẹ́ láti ní ìbáṣepọ̀ gidi láti ní ẹ̀yìn, láti ní ǹkan tó wà lẹ́yìn kọ̀ǹpútà mi láti má jẹ́ kí àì ààrùn kankan, àarùn kọ̀ǹpútà kó wọlé sí kọ̀ǹpútà mi lára. Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò ti kọ̀ǹpútà.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni, mo máa ń ní, mo máa gbọ́ orin tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Gbigbo orin yìí jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ tí iṣẹ́ bá pọ̀ àti mo máa ń fẹ́ràn láti jẹun nígbà tí mo bá fẹ́ pa ìrònú iṣẹ́ rẹ́ bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Èyí ni kí eyan yọ gé láì kọ́kọ́ fi omi sí ẹni láti ran yan lọ́wọ́ kíákíá. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ dáadáa. Mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ láti fi aṣọ sí èèyàn tó bá, tó bá yípo fẹ́ daku. Mo mọ bọ́ ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ dáradára.

Bẹ́ẹ̀ni, oúnjẹ tí mo mọ̀ bí a ti ṣe ń ṣe dáadáa òun ni ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀. Mo mọ bí wón ṣe ń ṣe méjèèjì yìí dáadáa. Ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀ ni mo mọ̀ bó ṣe ṣe dáadáa. Mo mọ̀ bó ṣe ṣe dáadáa nítorí pé nǹkan tí mo fẹ́ràn jù lọ nìyẹn.

Ìgbà tí mo máa ń gẹ irun mi, ní oṣooṣù ni mo máa ń gẹ irun mi. Ẹ̀ẹ̀kan ní oṣooṣù ni mo máa ń fẹ́ràn láti gẹ irun mi lọlẹ̀ dáradára. Bẹ́ẹ̀ ni, ìgbà tí mo máa ń gẹ irun mi lọ lẹ́ ni yen, oṣù kan.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì rè, mo fẹ́ràn láti tọrọ àforíjì. Àkọ́kọ́, mo máa kọ́ gbà nǹkan tí mo ṣe tí kò da. Élékèjì, mo máa farabálẹ̀ láti ṣàlàyé bí ó ti jẹ́. Bákan náà, mo máa, mo máa ṣe-- mo máa sọ fún ẹni náà kó má bìnu sì mi pé kó foríjì mi. Mo dè tún máa wá ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan náà kó ṣẹlẹ̀.

Ìgbádùn tí mo fẹ́ràn ni kí ma wa kẹ̀kẹ́. Mo máa ní fẹ́ sí láti ní ìgbádùn kẹ̀kẹ́. Mo gbádùn láti máa kàwé. Méjì yẹn ni mo ní ìfẹ́ sí. Ìgbádùn mi ni kí máa kàwé nígbà tí mo bá tẹ mi lọ́rùn àti wípé mo tún ní ìgbádùn láti máa wa kẹ̀kẹ́ kiri.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́ tó ní ewé, ewé, ewéko lára ni mo fẹ́ràn jù. Ewéko àwọn aláwọ̀ ẹ̀fọ́ ni mo fẹ́ràn jù lọ ní tite mi.

Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà ni, mo máa ń kọ́ sọ̀rọ̀, mo máa ń ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe emiimore han, mo máa ń ní ìdàké jẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo máa ń sọ ọ̀wọ́n ọ̀rọ̀ kan àti láti máa ka Bíbélì mi. Mo máa ń ṣe ìdúnàádúrà láti máa gbàdúrà fún àwọn ojúlùmọ̀ àti ẹgbẹ́ mi gbogbo.

Nígbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin ni, oṣù kan sí ìhín ni mo lọ. Oṣù kan sí ìhín ni mo lọ sí, ni mo lọ sí ibi orin láti lọ jó, láti lọ yọ̀, láti ṣe ayẹyẹ, láti gbafẹ́ bẹ́ẹ̀ni.

Mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí lọ́pọ̀ ìgbà. Eyi a sì máa jẹ́ kí n rin ìrìn àjò lọ sí òkè òkun, lọ sí ìlú mìíràn láti lọ wo bí ibẹ̀ ṣe rí, kí wó ìyàtọ̀ tó wà ní ìlú mìíràn àti ìlú mi. Mo máa ń rin ìrìn àjò lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó lọlẹ̀ dáradára. Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pé kíni wọ́n fẹ́ rà. Mo máa ń bá wọn sọ̀rọ̀ bí ẹbí mi. Mi ò kí ń bá wọn sọ̀rọ̀ bí ọ̀tá. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ àti ìtẹ̀ríba ni mo ṣe ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ ni, mo ti lọ sọdẹ rí, mo ti lọ sọdẹ ejò rí, mo ti lọ sọdẹ lọ pa ẹtù wá, mo ti lọ sọdẹ lọ pa àwọn ẹranko inú igbó rí. Bẹ́ẹ̀ ni, mo máa lọ sọdẹ dáadáa, mo máa lọ sọdẹ láti lọ pa àwọn ẹranko inú igbó wá.

Àwọn, àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni owó, ìwé àti káàdì àti gbówó ní báǹkì. Gège ó wà ní ọwọ́, ó mọ́ wa nínú àpò mi.

Ọ̀sẹ̀ tí ó kọjá ni ó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi tí a jọ jìròrò. A jọ sọ̀rọ̀ ni ti adẹ̀ jọ gbafẹ́ dáradára. Ọ̀sẹ̀ tí ó kẹ́yìn ni a pàdé ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi láti jọ sọ̀rọ̀

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ní ọtí líle. Mo fẹ́ràn ọtí líle tóbẹ́ẹ̀ gẹ́ tí mo fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ni, ohun mímu tí mo fẹ́ràn jù lọ ní ọtí líle. Ọtí líle a sì máa pani ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀.

Bí mo ṣe ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ni, mo mọ ra sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Mo ma ń jáde kúrò ní ibi ìjókòó mi láti má jẹ kí ẹti kẹta kò gbọ́ nǹkan tí mo n sọ. Mo ma dáhùn ìbeere, mo ma dáhùn ìdáhùn fóònù ní ibi iṣẹ́ mi dáradára, èyí a sì jẹ́ kí i ní àǹfààní láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún Kérésì. Èyí a sì máa ń dára ní pọ̀pọ̀seṣe ọdún. Ó máa ń dára fún mi torí mo fẹ́ràn ẹ̀ jù. Èyí a sì máa ń jẹ́ kí n jẹ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àti jẹ́ kí ní ìsinmi ọ̀pọ̀lọpọ̀ dáradára. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì dáradára.

Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Yálà fún àwọn tí ò mọ̀ ọ́n kọ. Yálà sí àwọn ènìyàn tí ó ń wáṣẹ́. Yálà sí, sí gbogbo ǹkan. Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáradára láti ràn wọ́n lọ́wọ́, láti jẹ́ kí wọ́n ṣe àmì. Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní ẹgbẹ́ oní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Àwọn ẹgbẹ́ tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Ìyẹn ti Arsenal, mo fẹ́ràn wọn jù lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn wọn jù. Bẹ́ẹ̀ ni àwọn eré ìdárayá àfẹsẹ̀gbá ṣe sórí pápá.

Iru orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin ọ̀wọ́ Bob Marley. Èyí tí ó máa ń fún yàn ní ìsinmi tí ó sì máa ń lọ díẹ̀ díẹ̀. Orin tí mo fẹ́ràn jù lọ ní ẹ orin Bob Marley tí ó máa ń lọ lẹ́sẹ́ lẹ́sẹ́.

Batiri fóònù mi máa ń dúró dáadáa èyí tó jẹ́ pé ó máa ń dúró fún àkókò díẹ̀ láti ṣe iṣẹ́ kárakára. Bẹ́ẹ̀ ni, bátìrì fóònù mi máa ń dúró dáradára, ó máa ń dúró.

Yàrá tí mo fẹ́ràn jù lọ ni yàrá ọkùnrin. Mo fẹ́ràn yàrá ọkùnrin nítorí pé ó ní ìgbafẹ́ nínú. Èyí a sì máa ń jẹ́ kí n lè sùn dáradára. Yàrá nínú ilé mi tí mo fẹ́ràn jù lọ ni yàrá ọkùnrin.

Ibi tí mo fẹ́ràn jù láti máa lọ ni ilé ìsinmi ọsọọsẹ̀. Ilé ìsinmi ni mo fẹ́ràn jù lọ láti máa lọ láti lọ gbàdúrà sí Ọlọ́run ọba. Ilé ìsinmi Jọ́sìì ni mo fẹ́ràn jù lọ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi tí mo bá ti sun jù àbí tí mo bá ti ṣe àwọn iṣẹ́ tó pa, tó pa mi lára jù. Bẹ́ẹ̀ ni, mo máa na ara mi yékéyéké láti rí i dájú wípé ara mi ó wà ní ìtítò, tó wà ní ìdàǹdè àti ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń na ara dáradára.

Bí mo ṣe ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibi iṣẹ́. Èyí sì jẹ́ kí ìrìn mi ó ya kíákíá lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ni mo máa ń sábà gbé lọ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní ààlàfíà pẹ̀lú ìwà pípé. Mo máa ń fi ọkàn kan, ọkàn tó ní ẹ̀mí gbòrò ni mo fi máa ń rìn ní ààlàfíà pẹ̀lú, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni mo ṣe máa ń rìn ní ààlàfíà.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò èyí sì jẹ́, jẹ́ ìlànà mi tí mo máa ń ṣe ní ojoojúmọ́. Ibikíbi tí mo bá ń lọ, mo máa dé bẹ̀ ní àkókò. Ni ìgbà tó yẹ àti ní ìgbà tó tọ́. Mi ò kín ní, mi ò kín pẹ́ dé, mo máa ń ní súùrù láti dé ibẹ̀ ní àkókò.

Rárá, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò tí ì lu etí mi rí. Ìdí ni wípé ọkùnrin ni mí, mi ò dẹ ní ìfẹ́ sí láti lu etí mi. Èyí jẹ́ ọ̀wọ́n májẹ̀mú kan tí mo dá láti má lu etí mi. Bẹ́ẹ̀ ni, mi ò tí ì lu etí mi rí.

Mo fẹ́ràn láti pín oúnjẹ mi fún ara èèyàn, fún aráyé, ojúlùmọ̀, àwọn tó súnmọ́ mi tí a bá ń jẹun. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi fún àwọn tí ò ní. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi fún gbogbo ènìyàn. Èyí tí ó bá ní. Bẹ́ẹ̀ ni mo máa pín oúnjẹ mi. Mo pín oúnjẹ mi. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi dáadáa.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni wípé wón ní ìtẹríba fún àwọn tó jù wón lọ, àwọn àgbàlagbà. Àṣà tí ẹbí mi máa ń ṣe ni wípé ó ní ibi ìgbéyàwó, a máa ń ṣe ìgbéyàwó dáradára ní a máa ń mú àwọn ìyàwó ilé lọ sí ilé ọkọ. Àṣà tí ẹbí mi máa ń ṣe ni wípé a máa ń sọ ìtàn, à, è, ìtàn fún àwọn ọmọ láti kọ́gbọ́n níbẹ̀. Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe nìyẹn.

Ọjà tuntun yóò jáde ní oṣù tó ń bọ̀. Oṣù tó ń bọ̀ ni ọjà tuntun máa jáde láti jẹ́ kí àwọn ènìyàn rí á ti jẹ àwọn ènìyàn rà ọjà tuntun. Bẹ́ẹ̀ ni ọjà tuntun máa jáde ní oṣù tó ń bọ̀.

Àwọ̀ funfun ni mo fẹ́ràn jù lọ ní gbogbo àwọ̀. Mo fẹ́ràn àwọ̀ funfun nítorí pé ó dára fún, fún ìmúláradá, ìtúsílẹ̀ àti ìfọ̀kànbalẹ̀. Ó sì tún dára fún ìgbésí ayé tuntun.

Oríṣi mẹ́ta kọ̀mpútà òun ni mo ní lọ́wọ́. Mo ní kọ̀mpútà tó ṣeé gbé dáadáa tí orúkọ rẹ̀ jẹ́ HP. Mo dẹ̀ tún ní èyí tí wọ́n ń pè ní desktop tó lágbára dáadáa èyí tí wọ́n ṣe ní ẹ̀yà tó yàtọ̀. Mo dẹ̀ sì tún ní kí wọ́n pè ní tábúlẹ́ẹ̀tì, ìyẹn máa ń gbé sọ́wọ́, ìyẹn dàbí ẹẹrọ̀ alágbèéká.

Bí mo ṣe máa ń rí àwọn ìpèsè àwọn ohun èlò ni, mo máa ń lọ sí ọjà Aba èyí tí ó súmọ́ Ẹ̀gbẹ́lé láti ra àwọn oríṣiríṣi ohun èlò èyí tí mo fẹ́ ra sílé. Páko náà mo máa lọ sí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì láti ra àwọn nǹkan kan bí i aṣọ, bí i fóònù, bí i ẹ̀wọ̀n ẹ̀rọ alágbèéká. Oríẹ̀ ṣe màá lọ sí ibi tó máa ń mú àwọn nǹkan kan sí. Yálà oògùn, yálà ní, ní oríṣiríṣi nǹkan tí mo fẹ́ rà. Àwọn bí mo ṣe ń ra àwọn ohun èlò nìwọ̀nyí.

Mo máa ń lo fóòni mi lójoojúmọ́, ṣùgbọ́n bí ìgbà, bí ìgbà ogún sí ọgbọ̀n ni mo máa ń lo fóòni mi. Mo máa ń lo fóònù mi láti wo àwọn oríṣiríṣi nǹkan. Fún ìdí èyí, bí ogún sí ọgbọ̀n òní mo ṣe máa ń lo, ṣe máa ń lo fóònù mi sí lójoojúmọ́.

Irú etígbọ tí mo máa ń lò ní eléyìí bíi ti èyí tí a fún ọ̀pọ̀lọpọ̀ ìpọ̀ṣi ìdáhùn ẹlẹ́kejì nínú etí, àṣẹ ara kó wọ́n púpọ̀ àti fún cochlear implant fún ìpọ̀ṣi ìdáhùn tó ga nínú eléyìí mo máa ń lò.